Ètò mi fún ìparí ọ̀sẹ̀, mo nígbà tí n bá ti ṣe fọ́ aṣọ tán, èmi á jáde lọ sí ibi ìgbafẹ́ tí èmi ti lè rí àwọn orisírìṣì, àwọn ǹkan tí ẹlẹ́dà tí adẹ́dà da bíi àwọn igi, àwọn omi, àwọn omi afẹ́fẹ́ tó ń fẹ́lẹ́lẹ́ ní etí omi adágún àbí omi tó ń sàn, oríṣiríṣi ẹja tó ń wẹ̀ nínú omi, èmi a àti oríṣiríṣi ẹranko. Èmi á lọ sí gbàgede ibi tí àwọn èyí bá wà láti lọ fún ojú mi ni oúnjẹ. Àwọn wọ̀nyí, àwọn ètò àlàkalẹ̀ yìí ni ìpinnu mi fún ìparí ọ̀sẹ̀ tí yóò sì wù mí láti ṣe jọjọ.

Ìgbàkiígbà tí èmi bá fẹ́ ṣe ìrìn-àjò láti ibì kan lọ sí ibòmíràn, èmi a máa gun ọkọ̀ alùpùpù tí àwa mọ̀ sí ọ̀kadà. Alùpùpù a máa ran ni lọ́wọ́ láti ṣe iṣẹ́ oòjọ́ ẹni tàbí láti rìn láti ibì kan sí ibì kan. Alùpùpù wúlò púpọ̀ a sì máa ran ni lọ́wọ́ jọjọ. Alùpùpù yára láti rìn láti ibì kan sí ibòmíràn.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀fọ́ rírò àti ẹ̀kọ. Èmi fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ rírò pẹ̀lú ata tí a ya panla tàbí inú ẹran sí inú rẹ̀. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo sì fẹ́ràn láti máa jẹ ẹ́ pẹ̀lú ẹ̀kọ. Èmi fẹ́ràn láti máa jẹ, èmi fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ rírò àti ẹ̀kọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi sì fẹ́ràn rẹ̀ jọjọ.

Ìgbà kí ìgbà tí èmi bá fẹ́ ṣe ìrìn àjò lọ, ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi. Ìgbà mìíràn èmi á gun ẹ̀rọ alùpùpù tàbí ké mi gun kabúkabú. Ìgbà mìíràn èmi á sì fi ẹsẹ̀ rìn torí pé ibi iṣẹ́ mi kò fi bẹ́ẹ̀ jínà sí ibi tí mò ń gbé. Ìgbà tí èmi, ọ̀pọ̀ igbà tí èmi bá gun alùpùpù tàbí èmi bá gun kabúkabú, a já sí pé ó ti pẹ́ mi díẹ̀ kí èmi tó ṣe tán tí ó sì fún mi ní ìgbà láyè láti fi ẹsẹ̀ rìn. Torí, torí náà èmi á sì gun kabúkabú tàbí gé mi gun, gé mi gun alùpùpù lọ sí ibi iṣẹ́ kí mò má ba à pẹ́ dé ibi iṣẹ́ etí léle. Ṣùgbọ́n níwọ̀n ọ̀gbà tí èmi bá, tí èmi bá tètè ṣe tán tí ó sì fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ayé láti fi, láti fi ẹsẹ̀ rìn. Èmi, èmi á fi ẹsẹ̀ mi dé ibi iṣẹ́ ní ìgbà mìíràn.

Ní ọ̀pọ̀lọpọ̀ gbà tí èmi bá sùn sun asun ara, èmi máa ń la là. Nígbà tí mo bá dẹ̀jì, èmi máa ń rántí àlá tí mo lá. Yorùbá rẹwẹ̀ẹ́ wọ́n yórubá bọ̀ máa n sọ̀rọ̀ báyii pe àlá kí ba omo lẹ́rù kó má lè rọ. Tó bá ti rí ni ó bí. Èmi máa ń rántí àlá mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí emi bá ti sùn. Èmi kì í gbàgbé nǹkan tí èmi bá rí ní ojú àlá mi tàbí ní ojú òòrùn nígbà tí èmi sùn. Èmi máa ń rántí àlá mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí èmi ṣe lá àti nǹkan tí ojú mi rí nígbà tí èmi ń lá àlá náà. Kí ló ṣẹlẹ̀ lójú àlá mi àbí kí ni nǹkan tí mò ń gbé ṣe níbẹ̀? Kí ni nǹkan tí ojú mi rí lójú àlá? Gbogbo rẹ̀ pátápátá ni èmi máa ń rántí nígbàkígbà tí èmi bá lá àlá.

Àwọn nǹkan tí ó wà nínú àpo owó, àpo owó mi, àwọn nǹkan bí i òṣùwọ̀n owó àti ọ̀nà à ń gbà bí i ṣẹ́ pé pay, sọ̀wédowó ni àwọn nǹkan tó wà nínú àpo owó mi.

Ẹ̀mí ní àwòrán ní ara tí oloyìnbo máa ń pè ní tattoo. Yíya àwòrán yára ti jẹ́ ǹnkan tó gbilẹ̀ ní, ní gbilẹ̀ sí apá Yorùbá púpọ̀. Yorùbá máa ń fẹ́ran àti máa ń ya àwòrán igi tàbí oríṣiríṣi ǹnkan sára. Ìgbà mí ì wọ́n á kọ orúkọ ololùfẹ́ wọn tàbí abánidọ́rẹ́ wọn sí ọwọ́, apá ẹsẹ̀ tàbí àyà. Ìgbà mìíràn ó sì lè jẹ́ ẹ̀yìn. Ìgbà mìíràn wọ́n máa ń fi ètò yíya àwòrán yìí ṣe òge ara ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Yíya àwòrán sí ara ti jẹ́ àwọn ǹnkan tí ó gbilẹ̀ ní ọ̀dọ̀ Yorùbá nígbà láéláé tí wọ́n ti ń lo ètò yíya àwòrán sára láti fi bu ẹwà kún ẹwà ara wọn.

Mo máa ń gbáradì láti múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi. Àwọn oníbàárà mi jẹ́ gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá mi ra ọjà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi máa ń gbáradì fún wọn láti gbọ́ bí ọjà ṣe ń lọ, b'ọjà ṣe yá sí, àti oríṣiríṣi nǹkan mìíràn tí wọ́n tó nífẹ̀ẹ́ sí láti rà ní ọwọ́ mi. Èmi máa ń gbáradì lẹ́ẹ̀ dèwọn ni láti fi ọ̀rọ̀ jómitọrọ̀ oro lọ́dọ̀ wọn kí n sì tún lè mọ ọ̀nà mí à ń gbà láti gbé ọjà mi lárugẹ. Èmi máa ń gbáradì lọ́pọ̀lọpọ̀ ìgbà fún oníbàárà mi nígbà mìíràn láti fi èsì sí ìbéèrè kibèèré tí wọ́n bá béèrè lọ́wọ́ mi.

Mo fẹ́ràn orí òkè lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn láti ma gun orí òkè ní èyí tí ó má ń fún ara lókun tàbí láti ṣe eré ìdárayá. Orí òkè jẹ́ àwọn nǹkan tó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó yíká gbogbo ara. Orí òkè dára lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn láti ma gun orí òkè ní gbogbo ìgbà.